Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò email rẹ? À, oríṣi, ọ̀pọ̀ ìgbà ni o, ìgbà mìíràn mo lè ṣe àyẹ̀wò ìmeèlè mi tó ẹ̀ẹ̀mẹwà lójúmọ́. Nítorí wípé tí mo wí, ṣíṣe àyẹ̀wò ìmeèlè mi, ó já sí bóyá ìgbà tí mo bá fẹ́, mo bá ní iṣẹ́ tí mo fẹ́ ṣe. Bí àpẹẹrẹ, bóyá mo ní iṣẹ́ àmúrelé tí mo fẹ́ ṣe tó ṣe wípé ìmeèlè ni màá ti gba irú iṣẹ́ àmúrelé bẹ́ẹ̀. Tàbí bóyá ó ní àtẹ̀ránṣẹ́ tí mò ń retí láti, bóyá òkè òkun tàbí láti ọ̀dọ̀ orẹ tàbí lọ́dọ̀ ẹ̀gbọ́n àti àbí àbúrò tàbí lọ́dọ̀ ojúlùmọ̀ mi kankan. Mo gbọdọ̀ máa ṣe àyẹ̀wò ìmeèlè mi lóòrèkóòrè. Nítorí wípé tí mi ò bá ṣe àyẹ̀wò náà, mo lè má rí ohun tí ó yẹ kí n rí ní ìmeèlè mi tàbí kí àkókò náà gan tí kọjá kó tó di wípé mo rí ìmeèlè mi. Fún ìdí èyí, mi ò lè má ṣe àyẹ̀wò ìmeèlè mi o. Ọ̀pọ̀ ìgbà gan-an tíẹ ni ó ṣe wípé tí mo bá ṣe àyẹ̀wò ìmeèlè mi, àwọn ìmeèlè tó ṣe wípé mi ò tíì ẹ̀ re tì gan tó ṣe wípé àwọn èyí tó ṣe wípé mi ò rán won ni wón máa ń fi ránṣẹ́ sí mi. Ṣùgbọ́n má ṣàà yẹ̀ gbogbo ẹ̀ wọ̀ torí a ò mo eléyi tó ṣe wípé ó ṣe pàtàkì fún ara wa, tó ṣe pàtàkì fún ọjọ́ iwájú wa. Fún ìdí yìí mo máa ń yẹ ìmeèlè mi wò lóòrèkóòrè. Ọ̀pọ̀ ìgbà ni mo máa yẹ ìmeèlè mi wò. Lá-- ní ẹ̀ẹ̀mẹrin láàárín wákàtí kan kó tó di wípé mo tún gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n tó tu gbe sílẹ̀ ìmeèlè mi. À, mi ò lè máa yẹ̀ ẹ́ wò o. Mo dẹ̀ máa ń fẹ́ fi ọkàn sí wípé lójúmọ́ o, mo yẹ ìmeèlè mi wò tó ẹ̀ẹ̀mẹwà ó kéré tán kí n tó lọ sùn. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ah! Ó ti pẹ́, ó ti pẹ́ gan ni tí mo fi kẹ́yìn lọ sí ilé oúnjẹ lọ ra oúnjẹ. Nítorí wípé, à, mo fẹ́ràn láti máa sè oúnjẹ fún rà mí. Oúnjẹ sísè fún rà mí ó máa ń tẹ́ mi lọ́rùn láti sè nítorí wípé màá sè nínú ìmọ̀ tó tó. Màá sè bó ṣe, bó ṣe wù mí, màá fi ata sí i bó ṣe wù mí, màá fi epo sí i bó ṣe wù mí, màá fẹ́ràn si bó ṣe wù mí, màá fẹ́ ẹja sí i bó ṣe wù mí, màá fi bóyá òróró ni mo fẹ́ fi sè, màá fi i sè bó ṣe wù mí. Fún ìdí èyí kò tíì ẹ jẹ́ kí n rí ìró láti lọ sí ilé oúnjẹ bóyá mo fẹ́ lọ ra oúnjẹ jẹ. Àkókò kan wà tó ṣe wípé mo fẹ́ lọ lo bíi ọjọ́ mẹ́ta ní ibi iṣẹ́ mi tó ṣe wípé mò ń ro nípa ti owó a ti máa rin ìrìnàjò kiri. Mo sè ọbẹ̀ tó pọ̀, mo wá ra gààrí, mo raà dání. Ni ibi ìgbà tí mò ń lọ ní ọjọ́ yẹn, mo se ìrẹsì sínú abọ́, mo dé pa. Mo gbé ọbẹ̀ mi, mo gbe sínú abọ́ mìíràn, mo dé pa. Bí mo ṣe dé ibi iṣẹ́ mi, mo ní àwọn tí wọ́n ní àwọn, ẹ́, nǹkan tí wọ́n fi ń dáná. Mo da ọbẹ̀ mi sínú ẹ̀. Mo sè, mo sè lọ́tùn, mo fi, mo gbe kaná, mo gbé ìrẹsì mi jáde. Mo, mo, mo, mo gbe jáde, mo bù saabọ̀, mo jẹun. Fún gbogbo ọjọ́ náà láti àárọ̀ títí di ìrọ̀lẹ́, ìrẹsì yẹn ni mo jẹ. Ìgbà tó di ọjọ́ kejì mo tẹ̀ebà, mo tẹ̀ebà, mo ṣe tẹ̀ebà, mo jẹun pẹ̀lú ọbẹ̀ tí mo gbé dání lọ. Kò tíì ẹ jẹ́ n rí ìró rárá rárá bóyá mo fẹ́ gbé, mo fẹ́ lọ sí ilé oúnjẹ lọ ra oúnjẹ. Ọjọ́ kẹta, mo ra búrẹ́dì, mo fi jẹ ọbẹ̀ mi, mo mu omi le dáadáa, mo wá tea tòó dà, mo múlẹ̀. À, a ti ya sí ilé oúnjẹ, kò tẹ́mi lọ́rùn o. Èmi ò r'oúnjẹ jẹ nìta nítorí wípé mi ò mọ̀ ru omi tán fi sè, mi ò mọ̀ ru epo tán lò. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé tí mi ò tíì ẹ ti gbọ́njú tòyìi. Ṣe kó tí mo bá ro oúnjẹ ní ilé oúnjẹ bí i kí tọ máa yọ̀ mí títí, títí, títí fún gbogbo ọjọ́ yẹn. Tó ṣe wípé àwọn tó ń ṣe oúnjẹ ní ilé oúnjẹ wọ́n ò sè imọ́tótó tó. Ọ̀pọ̀ ìgbà ni wàá rí eṣínṣin nínú oúnjẹ ní ilé oúnjẹ. Ọ̀pọ̀ ìgbà ni wàá rí oríṣìíríṣìí èékánná nínú ilé olóúnjẹ. Ọ̀pọ̀ ìgbà gan-an ni wà á rí irun orí ní inú oúnjẹ tó rà ní ilé oúnjẹ. Èmi ì jẹ oúnjẹ ní ilé oúnjẹ nítorí wípé mi ò mọ̀ àwọn tó sè, mi ò mọ̀ omi tán fi sè, mi ò mọ̀ rú ọwọ́ tó sè, mi ò mọ̀ rú àkókò tán sè. Àì mọye ọbẹ̀ gan-an ló ṣe wípé a ti tó ọjọ́ mẹ́ta tó ṣe wípé wọ́n á tún máa tú sè mo tuntun ni. Èmi ì ra oúnjẹ ní ilé oúnjẹ o. Ó pẹ́ lọ́pọ̀lọ́pọ̀ tí mo ti yà lọ sí ilé oúnjẹ lọ jẹun. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé ṣe ojú rẹ dára. Bẹ́ẹ̀ni ojú mi dára. Ní ìwọ̀n bá tèmi, ní ìmọye tèmi ojú mi dára. Nítorí pé mo fi rína kedere. Mo lè fi kàwé láìlo gíláàsì. Mo lè fi ka ǹkan láìlo gíláàsì. Mo lè fi rìn láìlo gíláàsì. Ojú mi dára o rína kedere. Àwọn kan wà tó ṣe wípé mi ò fi yàn wón o. Tó ṣe wípé ojú wón o kò dára tó. Tó ṣe wípé wón nílò gíláàsì láti lè fi kàwé tàbí láti lè fi ka ǹkan tàbí láti fi lè rína dáradára. Àwọn àìsàn ojú kọ̀ọ̀kan náà wà tó ṣe wípé láìlo gíláàsì wọn ò lè ka ǹkan kan. Àwọn kan wà tó ṣe wípé wọn ò lè rína láti ibi tó jìna. Àwọn kan dẹ́ wà tó ṣe wípé wọn ò lè rína láti ibi tó kéré sí wọn. Fún ìdí èyí àwọn yẹn wón nílò gíláàsì tá bá wọn ṣe àtúnṣe ojú náà kó lè rína kó lè mọ́lẹ̀ kedere. Ojú tèmi dára o, mo lè fi kàwé, mo lè fi rína, mo dẹ̀ si lè fi mọ oríṣiríṣi àwọ̀ tó wà ní agbègbè mi. Àwọn kan wà tó ṣe wípé, ẹ́ àìrína àwọ̀ òun ni òun ti ń bá wọn fira. Ṣùgbọ́n èmi nítèmi. Mo lè, mo rína wọn sì lè. Mo lè mọ àwọ̀ ohun tó wà ní tòsí mi. Ojú mi rína kedere. Mo dẹ̀ lè kàwé dáradára. Ojú mi dára. Ìgbà kan wà tó ṣe wípé wón ní ká wá ṣe àyẹ̀wò ojú ní ètò ìlera kan. Mo lọ síbẹ̀ wón ní kí n ka àwọn ǹkan kan, mo kà. Ìgbà tí mo kà tán wón ní wípé ṣe mo nílò gíláàsì. Mo ní bẹ́ẹ̀ni pé mo nílò gíláàsì tí mo lè máa fi kàwé kíi mọ́ bá, kí orí má bá máa fọ́ mi. Nítorí pé àwọn ìgbà kan wà tó ṣe wípé mo kàwé tó pẹ́ gidi tó ṣe wípé iwájú orí wá ń fọ́ mi. Ìwé náà tí mo bá ti ka kò ní máa jẹ́ kí orí fọ́ mi. Mo máa ń fi gíláàsì yìí mo máa fi ń kàwé kí ń bá lè rína kedere kí orí má báà fọ́ mi. Ẹ ṣe púpọ̀.

Ìbéèrè sọ wípé, ṣe o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Oríṣiríṣi lẹ́tà dè ló wà. Lẹ́tà èyí tí a lè kọ sí ọ̀rẹ́ tàbí sí ẹbí wa tàbí sí ojúlùmọ̀ wa. Àwọn lẹ́tà mìíràn sì wà tó ṣe wípé lẹ́tà fún iṣẹ́ tàbí lẹ́tà sí ọ̀gá ẹni. Àwọn èyí ni mo máa ń sábà bá àwọn ènìyàn kọ. Nítorí wípé ọ̀pọ̀ ìgbà ni àwọn tí wọ́n, tí wọ́n ń wáṣẹ́ tí wọ́n ò mọ bí wọ́n á ṣe kọ lẹ́tà fún ti iṣẹ́. Àwọn lẹ́tà tí mo máa ń bá àwọn ènìyàn kọ ni wọ̀nyí. Nítorí wípé òun ni ó máa ń ṣe okùnfà fún ọ̀pọ̀lọpọ̀ láti lè máa rí iṣẹ́. Lẹ́tà fún iṣẹ́ jẹ́ lẹ́tà tó ṣe pàtàkì. Tó ṣe wípé a gbọdọ̀ kọ ní kíákíá, tí a ò gbọdọ̀ kọ bó bá ṣe wù wá. Tó ṣe wípé ó ní ìlànà oríṣiríṣi tí a gbọdọ̀ lò láti kọ irú lẹ́tà yìí. Ní àwọn fún lẹ́tà fún iṣẹ́ tàbí lẹ́tà fún ọ̀gá ẹni, mo máa ń bá ènìyàn kọ lẹ́tà. Ẹ ṣeun púpọ̀.